Ẹgbẹ́ eré ìdárayá méjì ni mo yàn láàyò. Ìkíni ni ẹgbẹ́ eré ìdárayá Liverpool Football Club tí ó ń gbá bọ́ọ̀lù ní ilẹ̀ ọba. Ẹgbẹ́ eré ìdárayá kejì ni ẹgbẹ́ Shooting Stars ti ìlú Ibadan tí ó ń gbá bọ́ọ̀lù ní Adamasingba ní ìlú Ibadan.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí òde rí. Gbogbo ìgbà ni mo máa ń lọ sí òde láti lọ jẹ́gbádùn ara mi lẹ́yìn tí mo bá ṣiṣẹ́ tán. Bí mo bá fẹ́ lọ sóde, màá wọ aṣọ tó dára àti bàtà tí ó gbayì. Màá dé fílà, màá sì wọnú ọkọ̀ mi, màá lọ sóde lọ jẹ́gbádùn ara mi.

Ní ìgbà tí mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ bí ọdún mẹ́wàá sẹ́yìn, ní ìgbà tí mo ń wá iṣẹ́ lẹ́yìn tí mo parí ilé ìwé gíga, tí mo wá iṣẹ́ ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn.

Ohun mímu pírọ́tíìnì dára gan ni. Ì máa ń fún ara lókun. Ì máa ń mu ara dáṣaká. Bẹ́ẹ̀ni, èmi a má a mu ohun mímu pírọ́tíìnì. Kódà, ní ìjẹta ni mo lọ sí ọjà, mo sì ra ohun mímu pírọ́tíìnì méjì wá sílé tí mo sì mú.

Tí òjò bá ń rọ̀ nígbà tí mo wà ní ilé, èmi á ti fèrèsé mi, màá sì pa iná kí ara sísán má ba àwọn nǹkan ilé jẹ́. Màá bọ́ sí orí ibùsùn mi, màá da aṣọ búra. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo jáde lọ nígbà tí òjò ń rọ̀, màá wọ bàtà òjò, màá sì mú agbòòrùn dání láti fi bo orí mi kí òjò má pa mí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa jókòó sí etí fèrèsé nínú ọkọ̀ òfurufú. Etí fèrèsé ni mo yàn láyòjú bí mo bá fẹ́ rin ìrìnàjò tí máa sì wọ ọkọ̀ òfurufú. Nítorí èyí ni pé mo fẹ́ máa rí gbogbo ohun tí ó wà lábẹ́ ọ̀run bí ọkọ̀ òfurufú bá ń fò. Nítorí náà bí mo bá fẹ́ mú ìjókòó, etí fèrèsé ni mo máa ń mú nínú ọkọ̀ òfurufú.

Ìwà ni àkọ́kọ́ ohun tí mo máa ń fi sọ́kàn láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Bí mo bá fẹ́ mú alábàáṣiṣẹ́ pọ̀, mà á fẹ́ jẹ́ kí olùwà rẹ̀ jẹ́ ẹni tí ó ní òótọ́ tó sì ní ìtẹríba láti bá oníbàárà sọ̀rọ̀. Lẹ́yìn èyí, mà á fẹ́ jẹ́ kí alábàáṣiṣẹ́ pọ̀ jẹ́ ẹni tí ó ní ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní àìmọye ìgbà. Ní ìgbà tí mo wà ní ilé ìwé, bí a bá gba ìsinmi láti ilé ìwé, a lọ sí ilé àwọn ọmọ aláìní ìyá aláìní bàbá, a lọ ràn wọ́n lọ́wọ́. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ ọ̀fẹ́ tí kò sí owó kankan níbẹ̀.

Bí mo bá fẹ́ dáhùn fóònù ní ibi iṣẹ́, èmi a máa bọ́ta kúrò ní yàrá iṣẹ́ láti lọ gba ìpè àbí láti lọ pè ènìyàn lórí fóònù. Mo má a ń ṣe eléyìí láti ri dájú wípé mi ò fi ọ̀rọ̀ tí mò ń sọ lórí fóònù fi ni àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi lára. Nítorínà, màá ma gbé fóònù kúrò ní yàrá iṣẹ́ láti lọ gba ìpè.

Mo má n ṣe ìdárayá dáradára. Ìdárayá ọ̀pọ̀lọpọ̀ ìdárayá ni mo má n ṣe. Èmi a má a gbá bọ́ọ̀lù ní tó bá ti di ìparí ọ̀sẹ̀. Mà á gbá bọ́ọ̀lù ní àdúgbò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti ẹbí mi. Mo sì má n ṣe jọ́gìning tí ilẹ̀ bá mọ́.

Ní ìgbà tí iṣẹ́ bá pọ̀, tí mo bá fẹ́ sinmi, oríṣìíríṣìí nǹkan ni mo máa ń ṣe. Ní ìgbà míràn, màá ma ka ìwé, ní ìgbà míràn, màá wo amóhùnmáwòrán, ní ìgbà míràn, màá mú coffee, àbí ní ìgbà míràn, màá jáde lọ.

Rárá, mi ò tí lè ẹni kan kúrò ní ẹnu iṣẹ́ rí. Ṣùgbọ́n àwọn ìwà kan ò dára tí ó lè mú mi lé ènìyàn kúrò lẹ́nu iṣẹ́. Bí ènìyàn bá jẹ́ ẹni tó ń fẹ́ wọ́, tó ń jalè, irú ìwà yiò dáa. Ẹni tí mo bá sì mọ̀ pé ó ń wo irú ìwà náà, mo lè lé irú ẹni náà ní iṣẹ́.

Bẹ́ẹ̀ni o, bí mo bá wẹ̀tán ní àwòrán, èmi a má fi ìpara sára kí ara má ṣe gbẹ. Ìpara tí mo máa ń lò pé oríṣìíríṣìí. Ó ní èyí tí màá fi pa àtẹ́lẹwọ́, ó sì ní èyí tí màá fi pa ojú. Ọ̀tún ni èyí tí màá fi pa ara bí mo bá wẹ̀tán ní àro.

Mi ò kí máa ń fin tùràrí nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a máa gbé mi ní èébì. A máa ṣe mí bí ẹni pé mo fẹ́ bi oúnjẹ tí mo ti jẹ. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kan kan, bí mo bá rí èyí tí ó ní òórùn tó dára, a máa wù mí láti tan tùràrí sí inú ilé.

Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò ní àṣírí bí wọ́n bá ti dé orí íńtánẹ́ẹ̀tì, kò sọ ohun tí wọn kò lè sọ. Wọ́n á sọ ibi tí wọ́n ń gbé, wọ́n á sọ orúkọ ìyá wọn àti àwọn ẹbí wọn. Irú àwọn ǹkan báyìí ni wọ́n fi lè ṣe ìjàmbá fún ènìyàn. Nítorí náà bí èmi ṣe máa n dábòbo àwọn ọ̀rọ̀ àṣírí ni pé mi ò kí máa sọ irú àwọn ọ̀rọ̀ báyìí ní orí íńtánẹ́ẹ̀tì.

Èmi ò kí ń máa ń lo ìrọ̀rí, nítorí pé ìrọ̀rí a máa mú ọrùn ro mí. Nítorí náà bí mo bá fẹ́ sùn, mi ò kí ń máa ń lo ìrọ̀rí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo fẹ́ ṣe ìsinmi ráńpẹ́, ẹyọ kan péré ni màá kàn rọra fi ha orí.

Bọ́ọ̀lù-ẹlẹ́sẹ̀ ní eré ìdárayá tí mo fẹ́ràn jù. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjì ni mò ń tẹ̀lé. Èkínní ni Liverpool Football Club ní ilẹ̀ ọba tí wọ́n ń gbá bọ́ọ̀lù ní Anfield. Ìkejì ni Shooting Stars Sports Club ti ìlú Ibadan tí ó ń gbá bọ́ọ̀lù ní Adamasingba ní ìlú Ibadan.

Yorùbá má a wípé “àbèrè ọ̀nà kì í ṣìnà”, nítorínà bí mo bá lọ sí òde tí ọ̀nà dàrú mọ́ mi lójú, èmi a máa bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn olùgbé agbègbè náà. Bí mo bá rí olùtajà tí ó ń tajà ní ẹ̀gbẹ́ títì, èmi a bèèrè ọ̀nà lọ́wọ́ olúwa rẹ̀.

Bí mo bá ní ìṣòro níbi iṣẹ́, màá ṣe àgbékalẹ̀ ìṣòro náà láti tọpinpin rẹ̀ bí mo ṣe lè yanjú ẹ̀. Ní ìgbà míràn, èmi a máa tọ ẹni tí mo mọ̀ pé ó ní ìmọ̀ jùlọ lórí ohun tó ń fún mi ní ìṣòro náà láti bá wọn sọ̀rọ̀ láti mọ bí mo ṣe lè kojú irú ìṣòro yìí.

Èmi ò kí máà ń mu ice cream ní gbogbo ìgbà, ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀kan bí mo bá fẹ́ mu, vanilla ní adùn ice cream tí mo yàn láàyò jù. Lẹ́yìn eyí, màá tún máa fẹ́ràn adùn strawberry, ṣùgbọ́n vanilla ni mò yàn láàyò jù, nítorí a máa dàbí ọ̀gẹ̀dẹ̀ lẹ́nu, mo sì fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gan an ní púpọ̀.

Ìmọ̀lẹ̀ òwúrọ̀ ni ó dára jù nítorí pé ohun gbogbo ni a ṣe rí nínú ìmọ̀lẹ̀ òwúrọ̀. Kò sí òkùnkùn kankan ní òwúrọ̀ ṣùgbọ́n ní ìrọ̀lẹ́ kìí ṣe ohun gbogbo ni a ṣe àfihàn fún ènìyàn.

Ó ti pẹ́ sẹ́yìn tí mo ti kọ ìwé pẹ̀lú ọwọ́. Ní ayé òde òní tí ẹ̀rọ kọ̀mpútà àti Íńtánẹ́ẹ̀tì ti wà, orí kọ̀mpútà ni a ti máa ń kọ ìwé tí a fẹ́ fẹ́ fi ránṣẹ́ àbí ìwé tí ó bá ní ẹ̀kọ́ nínú tí a fẹ́ tọ́jú.

Ó ma ń rọ̀ mí lọ́rùn gan bí mo bá fẹ́ sùn, nítorí pé ibùsùn mi jẹ́ èyí tí ó rọrùn. Bẹ́ẹ̀ sì ni àwọn ìrọ̀rí tí mo fi máa ń sùn, wọ́n rọ pẹtẹpẹtẹ bí ẹ̀kọ. Kò kí n máa ń rọ mí lọ́rùn, nítorí náà, a máa rọrùn fún mi láti rí oorun sùn bí mo bá fẹ́ sùn.

Mo fẹ́ràn láti má a ya àwòrán gan, nítorí pé ó wúlò láti tọ́jú àwọn ìrántí. Nítorí náà, èmi a má a ya àwòrán pẹ̀lú àyàwòrán kámẹ́rà àbí pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí fọ́ọ̀nù. Ní àìmọye ìgbà bí a bá jáde lọ sí òde, a ya àwòrán láti tọ́jú fún ìrántí ní ọjọ́ iwájú.

Ó ṣe pàtàkì gan ni kí ọmọ Yorùbá mọ ìtumọ̀ orúkọ rẹ̀ nítorí pé orúkọ ni àpè mọ́. Nítorí náà ìtumọ̀ orúkọ tèmi ni wípé ọlọ́lá ni mí, ọlọ́láadé ni wón máa ń pè mí, ẹni tí ó ní ọlá, tí ó ní owó lọ́pọ̀lọ́pọ̀.

Yíya àwòrán sára jẹ́ lára àwọn ohun tí a má ń ṣe ní òde òní. Nítorínà mo ní àwòrán méjì lára. Mo ní àwòrán àkekè ní apá, mo sì ní àwòrán labalábá ní ibi ọrùn mi.

Ó wọ́pọ̀ nínú oúnjẹ tí mi ò mọ̀ sè. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ̀ sè dáradára ṣùgbọ́n èyí tí mo yàn láàyò jù láti mọ̀ ṣe ni ẹ̀fọ́ rírò. Bí a bá fẹ́ ṣe ẹ̀fọ́ rírò, à gbé omi kaná, à da ẹfọ ewé náà sínú ẹ̀. Lẹ́yìn èyí, à wá ẹfọ náà kúrò, à sì dín ata, à kó irú síi àti ẹja tàbí ẹran, à sì wá kó ewé ẹ̀fọ́ náà sínú ẹ̀